Eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn mi dè máa n ṣe eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà, nítorí pé nǹkan tí ó dára ti o de yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà tí ayẹ ẹ bá ṣí sílẹ̀ ní idi niyen tí mo fi máa rí i dájú pé ó máa ń ṣe gbogbo àwọn eleyìí dáradára dáradára náà tí ó dè ṣe pàtàkì fún mi láti máa ṣe.

Nílé ìdíje nǹkan tí a ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ẹni mọ̀lẹ́mọ̀lẹ́ ṣe ní gbogbo ìgbà tí ayẹyẹ bá ṣí sílẹ̀ náà ni kí nǹkan tí ó dára jẹ́ ẹ̀ya kí èèyàn kí. Ọ̀nà àṣẹ ni, díẹ̀ ní ìgbà tí mo fi máa ri dájú pé àwọn ilé ìwé wà nínú àwọn kọ́kọ́ tí mo máa fi máa ri dájú pé mo ṣe ní gbogbo ìgbà tí ayẹyẹ bá ṣí sílẹ̀ náà.

Eléyìí de je nkan ti o ṣe pàtàkì fún mi láti máa ṣe ní gbogbo ìgbá naa. Nítorí pe o jẹ́ nkàn tí ó dára, ìdí nìyen tí mo fi máa ń ri daju pé mọ máa n ṣe eléyìí. Àwọn láti gbé awon kán tẹ̀síwájú sí bẹ́ẹ̀ sì ń. Ààyè ilé ìkàwé náà jẹ́ ibi kan tí mo ti lọ rí nígbà tí mo wà ní ile ekọ́ gíga. Nígbà tí mo ṣe ilé ìkàwé, ó jẹ́ ibi kan tí ó dára.

Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ri dájú pé mo se eléyìí ní ọ̀nà tí o tọ́ àti ní ọ̀nà ti ó ye náà. Gbogbo àwon tí mo ṣe gẹ́gẹ́ bí ènìyàn tó ti ṣe wá ju a ni gidi gidí náà ni gbogbo ìgbà. Eré jẹ́ ǹkan tí òdodo mú ọmọ ẹni rẹwà wọlé. Rárá, ǹjẹ́ òkú, eré ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn.

Ẹni mọ̀ n nnkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, o lè jẹ́ nnkan tí lọ́pọ̀lọpọ̀ àti kàn mọ rí dájú pé máa mú ṣúgà ọ̀pọ̀ sínu rí, àti ṣe ní àná tí ó tó, àti ní àná tí ó ṣe ye ná tí ó pé kọntí ó dára lọ́pọ̀ ṣe ni. Ìpàdé èyí òjò mi dára lọ́pọ̀lọpọ̀ àti kàn mọ fe ríra ní gbogbo ìgbà ni dára dára.

Kíni ó máa ń ṣe koto lọ́ṣù? Ni gba ti mo bá fẹ́ lọ́ṣù, naa mo máa rí i dájú pé mo ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo ní lo lati ṣe náà. Àwọn eleyii dè jẹ́ àwọn iṣẹ́ kan tí wọ́n ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ọ̀nà tí aye rẹ̀ bá ṣi ṣíle fún mi. Gẹ́gẹ́ bí ènìyàn, mo de máa rí i dájú pé mo máa ń ṣe gbogbo àwọn eleyìí gidi gidi.